Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ ayé òde òní òun ni mò ń lò. Mi ò lò ti àwọn ayé àtijọ́. Àwo ni à ń lò ní ọ̀dọ̀ wa, àwo olómi.

Nígbà wo ni o máa ń fa? Ehn, bí ayé bá ti wà ni a máa ń fa. Tí o bá ti sí ayé, a lè ṣe ohun kankan. Ṣùgbọ́n a máa ń fi àyè sílẹ̀ lẹ́ẹ̀kọ̀kan láti fa.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí. Ẹ mi ò dẹ́ lágbára láti wọ ọkọ̀ òfurufú níìsín. Tí ààyè bá wà, tí owó bá wà, a máa wọ ọkọ̀ òfurufú.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ehn, a ní ọ̀pọ̀lọpọ̀ ètò ìdárayá, ṣùgbọ́n mi ò lè sọ pàtó báyìí pé ètò ìdárayá tí mo ní pé báyìí ni ó ṣe rí.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ṣẹ̀? Mi ò kí ń ní ìpàdé lọ́sọ́ṣẹ̀ nítorí pé mi ò kín ń ṣe iṣẹ́ ọ́fíìsì kí a máa ń jókòó ta máa ń ní ìpàdé ní gbogbo ìgbà. Tori idí èyí mi ò kín máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀ṣẹ̀ rárá àti rárá ni.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò kí ń na ara mi. Mi, mi ò lè wá sọ bí a nínan ara pé tí ara bá ní, nǹkan tí ó yẹ kí èèyàn ṣe bí ẹsẹ́sàísì ò.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Rárá mi ò kí ń ṣe eré ìdánì. Mi ò fìgbà kan ṣe eré ìdánì rí. Bẹ́ẹ̀ ni, mi ò kín ṣe eré ìdáni ráárá àti rárá ni.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi ò tí gun ọkọ̀ akẹ́rù ní ìgbà kankan rí. Mi ò tí gun ọkọ̀ akẹ́rù rárá àti rárá rí láti ọjọ́ tí wọ́n ti bí mi. Nítorípé iṣẹ́ mi ò jọ mọ́ ohun iṣẹ́ tí ó ń kó ẹrù.

Oṣù wo nínú ọdún wo ni o fẹ́ràn jù? En, kò sí oṣù kan tí mi ò fẹ́ràn nínú ọdún, ìbá jẹ ìgbà òtútù, ìgbà ẹgbẹ́lẹ́ tàbí ìgbà òjò. Gbogbo oṣù nínú ọdún ni mo fẹ́ràn, torí pé gbogbo oṣù kọ̀ọ̀kan ni ó ní àǹfààní tí ó wà nínú rẹ̀.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n kò ṣe gbogbo púlátfọ́ọ̀mù ni mo ti máa ń ra nǹkan. Mo máa ra nǹkan lórí Jumia àti lórí àwọn nǹkan kéékèèké.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni ó máa ń dìde ní ibi iṣẹ́. Èèyàn ló sọ pé báyìí ni òun ṣe máa kọ ojú ìṣòro yìí, nítorí pé èèyàn lè mọ irú ìṣòro tí ó máa jáde tàbí jẹyọ. A mo ìṣòro kí ìṣòro tí ó bá jẹyọ, èèyàn máa ń fi ọgbọ́n inú gbé ni.

Èdè wo ni o fẹ́ kọ́? Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò lérò láti kọ́ èdè kankan, nítorí pé kò sí èdè kankan nísinyìí tí ó wù mí ní láti kọ́. Ní o, mi ò lè sọ pé èdè báyìí ni mo fẹ́ kọ́ torí mi ò lérò láti kọ́ èdè kokan. Báyìí kò sí èdè kankan tó wù mí lọ́wọ́lọ́wọ́ láti kọ́.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo máa ń ra nnkan jẹ lọ́sàn-án ni. Nnkan tí mo bá dẹ̀rí rà, òhun ni màá jẹ. Ko ṣe pé mo ní nnkan pàtó tí mo máa ń jẹ lọ́sàn-án nítorí pé mi ò kí ń jókòó sí ojú kan ṣiṣẹ́. Mo máa ń ṣe iṣẹ́ káàkiri. Nnkan tí mo bá dẹ̀rí tí ó wù mí tí mo bá rà, òhun ni màá jẹ.

"Maa n jẹun nínú ọkọ rẹ", mi ò ní ọkọ nisinyi, mi ò tí ì rí owó ra ọkọ, òun mi ò lè dáhùn pé mo máa ń jẹun nínú ọkọ tàbí mi ò kín jẹun nínú ọkọ nítorí pé mi ò ní ọkọ rárá àti rárá nisinyi.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Kò sí ibòmíràn tí mo fẹ́ràn lọ jù lẹ́yìn ibi iṣẹ́ mi, torí pé ibi iṣẹ́ mi ni ó jẹ́mílógùn jù, ibẹ̀ ni oúnjẹ ọjọ́ mi ti máa ń jáde, ibi tí mo fẹ́ràn jù láti máa lọ ni ibi iṣẹ́ mi.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Eh Mo máa ń ta àwọn nǹkan tí mo bá ní fún àwọn ènìyàn, mo máa ń ṣe àwọn advert lórí WhatsApp mi, then mo máa ń sọ fún àwọn ènìyàn tí ó wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ mi tàbí àwọn ọ̀rẹ́ mi kí wọ́n bá mi ṣe ìpolówó.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo gbádùn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Pá pá jùlọ àwọn ẹ̀gbọ́n wa tó jẹ́ àwọn àgbà ní iwájú wa. Wọ́n máa ń pa àwọn àlọ́ wọ̀nyí, wọ́n á kó gbogbo wa jókòó. Won wà máa pa àlọ́ yìí fún wa.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Ẹ́, àwọn orin àṣàyàn ni mo máa ń fẹ́ràn láti gbọ́. A máa ń ṣàwọn ni. Kò ṣe gbogbo orin ta máa ń dàpọ̀. Àìlò àwọn orin àṣàyàn tí a ṣà, tí a kó jọ pọ̀ ni màá ń gbọ́

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi lẹ́ẹ̀kankan. Kò ṣe ni gbogbo ìgbà, ẹ̀ẹ̀kan ni mo máa ń tan ìkíni lórí fóònù mi.

Mo máa ń pa àwọn fáìlì rẹ pamọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ ní gbogbo ìgbà. Mo máa ń pa àwọn fáìlì yìí mọ́ nítorí pé mi ò fẹ́ kí ọwọ́ àwọn ènìyàn bà á bíi kí ó ṣíṣi itán fún ènìyàn.

Omi ti o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Eh, màá fẹ́ ẹ̀ máa mu tó bí kọ́ọ̀pù mẹ́rin tàbí márùn-ún lójoojúmọ́. Nítorí pé nígbà mìíràn mo máa ń ṣe iṣẹ́ nínú oòrùn, though kò ó ṣe ní gbogbo ìgbà ni mo máa ń ṣe iṣẹ́ nínú oòrùn. Sùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe iṣẹ́ nínú oòrùn, mo dẹ̀ máa ń mu omi lọ́pọ̀lọpọ̀

Ilé ìkàwé, eh, ó ti tó bi ọdún mẹ́rin tí mo ti lọ sí ilé ìkàwé nítorí pé mo ti parí ìwé mi. Mi ò kàwé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti tó bi ọdún mẹ́rin tí mo ti kẹ́yin lọ sí ilé ìkàwé.

Ṣé ó rọrùn fún wọn láti dárí àwọn ènìyàn jí? Ẹ́, ìdáríjì kò fi bẹ́ẹ̀ rọrùn láti dáríjì, ṣùgbọ́n ènìyàn ò ní, ẹ́ ohun méjì tí ó máa ṣe bí kò ṣe pé a gbọdọ̀ dáríjì. Nítorí pé ẹ́ tí a ò bá dáríjì ènìyàn, ènìyàn mélòó ni a fẹ́ bá ṣe ọ̀rẹ́, so dandan ni ìdáríjì.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ẹ́, nǹkan ṣoṣo tí mo ti ẹ máa ń dojúkọ lẹ́nu iṣẹ́ ni iná. Kò sí iná, a kò kí máa rí iná ṣiṣẹ́. Ìṣòro máa ń jẹ́ ohun ìṣòro tí a máa ń dojúkọ.

Ṣé wi-fi rẹ yára tó? Ẹ, wi-fi mi yára ṣùgbọ́n kò ṣe bí mo ṣe fẹ́. Ó yára ṣùgbọ́n kò tó fún mi bí mo ṣe fẹ́. Mo fẹ́ kó yára ju bí ó ti wà lọ. Kò ṣe bí mo ṣe fẹ́ ní ṣùgbọ́n ó yára díẹ̀

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tí mo fi máa ń wẹ̀. Mo ní aṣọ tí mo máa ń lò tí mo bá fẹ́ wẹ̀. Nítorí pé mo máa ń wẹ̀ ní gbogbo ìgbà. Mo ní aṣọ ìhun ni mo máa ń wọ̀ tí mo bá ti fẹ́ wẹ̀.

Ṣé o máa ń fi ìdáàbòbò oorun ṣàrà? Mi ò kí ń máa lo ìdáàbòbò oorun, nítorí pé mi ò fi bẹ́ẹ̀ pupa. Bẹ́ẹ̀ ni, mi ò dẹ̀ dùdù. Mí ò ní ìdáàbòbò, mi ò dẹ ra ìdáàbòbò, mi ò máa ń lo ìdáàbòbò òòrùn rárá.

Ṣé o ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò ní orí WhatsApp, orí Facebook àti orí Skype ni a máa ń lò tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìn yí, Skype wọ́n ti, wọ́n ti sún sẹ́yìn díẹ̀. So orí Facebook àti orí WhatsApp ni a ti máa ń ṣe ìpè fídíò jù.

Kí ni ó máa ń fún, kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ehn, ní ìgbà kọ̀ọ̀kan, àìsí iná ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Gbogbo tí ó bá ti sí iná, eh, ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kí ó má yá, so eléyii máa ń jẹ́ kó ta mi lára gan ni.

Oṣù wo ni a bí ọ? Nínú oṣù kẹta ni wón bí mi. Ọmọ oṣù kẹta ni mí. Nínú oṣù kẹta ni wón bí mi.

Ṣé o fẹ́ràn rin òkè? Ehn, mi ò fẹ́ràn rin òkè rárá. Mi ò fẹ́ràn láti máa gún òkè. N, kò se nǹkan tí mo fẹ́. Ó máa ń jẹ́ kí oyì ojú kọ mí nítorí náà mi ò kí ń gún òkè.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mi ò ní ẹgbẹ́ eré ìdárayá kan pàtó tí mo lè tọ́ka sí pé mo fẹ́ràn jù. Gbogbo ẹgbẹ́ eré ìdárayá ni mo fẹ́ràn. Ọsati jẹ́ eré tí ó dára tí ó dẹ̀ ń pani lẹ́rìn-ín.

Ṣé eyín máa ń fọn? Rárá, eyín ò kí ń fọn mi. Mi ò dẹ̀ gbàdúrà kí eyín fọn mi, torí pé mi ò le, mi ò ṣá gbàdúrà kí eyín fọn mi ṣá, eyín ò fọn mi.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ẹ ti èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ tá bá gba owó a máa ń pín dọ́gba ni. Tó bá dẹ̀ jẹ́ iṣẹ́ ni, ẹni tó bá ṣe iṣẹ́ jù ló máa gba èyi tò jù nínú owó. Ẹ̀ so.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà. Ehn, mi ò mọ nǹkan tí ó ń jẹ́ àfojúsùn títà. Ehn, èdè Yorùbá eleyi ò yẹ mi.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? À, mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń bèrè ọ̀nà, nítorí pé tí mo bá fẹ́ lọ sí ibi tí mi ò mọ̀, mo máa ń gba address ibi tí mo máa ń lọ kí ń má ba à ṣìnà. Mi ò fi bẹ́ẹ̀ máa ń bèrè ọ̀nà lọ́dọ̀ àwọn ènìyàn. Àfi tó bá jẹ́ pé bóyá, mi ò gba address ibi tí mò ń lọ nìkan ni.

Ṣé o fẹ́ràn yí yà àwòrán? Ẹ̀, mo máa ń ya àwòrán lẹ́ẹ̀kọ̀kan, kó kò ṣe pé mo fẹ́ràn láti máa ya àwòrán, mi ò fẹ́ràn láti máa ya àwòrán ṣùgbọ́n mo máa ń ya àwọn àwòrán lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń fi ìpara sára? Mi i ṣe ẹni tí ó máa ń lo ìpara, torí pé ìpara máa ń mú mi láàgùn. Nítorí náà, mi ò kí ń lo ìpara rárá. Mi ò fẹ́ kí ń máa láàgùn rẹpẹtẹ tí mo bá ti ń ṣe iṣẹ́ àbí tí mo bá ń jáde lọ ní inú ọkọ̀ tàbí tí mo wà ní inú.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ó ti pẹ́ tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. A ti fẹ́ tó bi ọdún méjì tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́.

Báwo ni o ṣe máa ń gba iyin? Ọlọ́run ló ní iyin, a ò kí ń gba iyin. Eh, tí a bá ṣe iṣẹ́ tí a bá ṣe iṣẹ́ tó da, wọ́n lè yin wá ṣùgbọ́n a ò kí ń gba iyin, a ò kí ń béèrè iyin lọwọ èèyàn. Ọlọ́run ni a máa ń fi iyin àti ọpẹ́ fún àti ògo nítorí pé òun ló ní iyin àti ọpẹ́ àti ògo.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù bí mẹ́rin, nibí tí mo wà, ìlú tí mo wà kò n ṣe ìlú tí òtútù máa mú ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀, tó bá ti di ìgbà òtútù, ni mo máa ń wọ àwọn aṣọ yìí. Tí ìgbà òtútù bá ti kọjá, mo máa fi wọ́n pamọ́.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Internet? Mo ní àwọn antivirus kan tí mo máa ń lò, tí mo download, tí mo fi máa ń dáàbò bo àwọn nǹkan tí mo máa ń lò lórí Internet. Àwọn nǹkan yìí ni mò ń lò.

Data to máa ń lò lọ́sọ́ọṣẹ pọ̀ to. Ẹ́n mi ò lè sọ péye báyìí ni data tí mo máa ń lò lọ́sọ́ọṣẹ nítorí pé mo máa ń lò data gan. Ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń ṣe ní orí ẹ̀rọ ìgbéka ọwọ́ mi àti pé òṣooṣù ni mo máa ń ṣe data mi. Mi ò mọ iye data tí mo máa ń lò lọ́sẹ̀.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kò n ṣe ní ojoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń gbọ́ podcast nítorí pé mo jẹ́ ẹni tó máa ń ṣe iṣẹ́ nígbà gbogbo. Èmi ò fi bẹ́ẹ̀ ráyè máa gbọ́ podcast ṣùgbọ́n mo máa ń gbọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Mi ò kí ń ṣe iṣẹ́ láti ilé. Iṣẹ́ mi ò gbà ká máa ṣe iṣẹ́ láti ilé. Mi ò ṣẹ́ ẹni tí ó máa ń ṣe iṣẹ́ láti ilé, torí náà mi ò kí ń ṣe iṣẹ́ láti ilé rárá àti rárá ni.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Én, mi ò kì í pe àwọn oníbàárà tuntun. Àwọn ni wọ́n máa ń pè nítorí pé mo ní ìgbàgbọ́ pé tí o bá jẹ wọ́n lógún, wọn a pè. Nítorí náà mi ò kì í pe àwọn oníbàárà tuntun rárá àti rárá ni.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? À rárá, mi ò lè ṣe kí má lo ẹ̀rọ ayárabíàṣá ní ọjọ́ kan, mi ò tíì lè dúró ọjọ́ kan kí má lo ẹ̀rọ ayárabíàṣá. Tí tí mò ń lò bá bàjẹ́, màá wá bí mo ṣe máa lọ ra òmíràn.

O ní o ṣe máa ń yan àwọn alábàṣiṣẹ́ pọ̀. Èmi kò ní mo ma ń yan àwọn alábàṣiṣẹ́ pọ̀. Àwọn tí ó jẹ́ àwọn ọ̀gá ní ẹnu iṣẹ́ tí wọ́n ní iṣẹ́ ni wọ́n máa ń yan àwọn alábàṣiṣẹ́ pọ̀ tí wọ́n máa ń bá wọn ṣe iṣẹ́ pọ̀. Ná mi ò kìn yan alábàṣiṣẹ́ pọ̀ rárá àti rárá ni.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Gbogbo adùn tí ó wà nínú ice cream ni mo fẹ́ràn. Mi ò ya ìkan sọ́tọ̀ tàbí kò sí ìkan tó ju ìkan lọ ní orí ice cream tí mo fẹ́ràn. Gbogbo adùn tí ó wà nínú ice cream ni mo fẹ́ràn pátápátá.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀ṣẹ̀, àsìkò ìparí iṣẹ́? Ẹ, tí iṣẹ́ bá ti fẹ́ parí, a máa ń fi sùúrù ṣe àwọn iṣẹ́ yẹn. A ó wòó dáadáa, a tún wòó láti ibẹ̀rẹ̀ pé, à, iṣẹ́ tí mo ṣe yii, ṣé mo ṣe é dáadáa?

Nígbà wo ni o kẹ́yìn fò? Ée a ti fẹ́ tó bí ọdún mẹ́ta tí mo ti fò gbẹ̀yìn, ẹ torí pé n raye àwọn nǹkan bẹ́yẹn mọ́. A ti fẹ́ tó bí ọdún mẹ́ta.

Kíni ó máa ń mú, kíni ó máa ń mú ọ rẹ́rìn? Kò sí nǹkan tí ò lè mú èèyàn rẹ́rìn. Tí ènìyàn méjì bá ń mú ènìyàn, tí ènìyàn méjì bá ń ṣeré, èèyàn lè rẹ́rìn. Tí èèyàn bá ń wo tẹlifíṣàn ni èèyàn lè rẹ́rìn. Tí àwọn ọmọdé bá wà nílé lè rẹ́rìn. Àwọn àlọ́ apanilẹ́rìn náà wà tó máa ń mú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ẹ́, mo lérò láti lọ sí ìlú India fún ìsinmi ṣùgbọ́n kò tíì sí owó láti ṣe ètò ìsinmi yìí. Ibi tí ó wù mí láti lọ ni ìlú India.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá, tí n bá rí ohun ìbínú mo lè bínú ṣùgbọ́n mi ò kí ń bínú nígbàgbogbo. Nko kí ń dédé bínú tí mo bá wà nínú ọkọ̀ àfi tí mo bá rí ǹkan ìbínú tí ó bá bí mi nínú.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Ago márùn-ún tàbí ago mẹ́fà ni mo màá n ṣe ètò jíjí, torí pé tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ kí n lè tètè dé ibi iṣẹ́ mi, so agogo márùn-ún tàbí mẹ́fà.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójojúmọ́? Mi ò lè sọ pé wákàtí báyìí torí pé kò tíe tíì wá sọ́kàn mi rí pé mọ̀ lè wojú ìbòjú ní wákàtí báyìí. Mi ò lè sọ pé wákàtí báyìí.